Àwọn ǹkan tí mo fẹ́ rán lórí pizza tán, ẹran tó máa dátí létí kíní, jambon, blanc de poulet, olives, àwọn fruits de mer, àwọn, àwọn crevettes, mo like wọ́n dáadáa.

Mi ò mọ àmì ìràwọ̀ mí o. Mo mọn gbọ́ wọn mon ń sọ wípé àwọn ọmọ tán bí nínú April. Mo máa ń bínú, mo máa ń tètè ń bínú, àwọn wọ́n máa ń tètè ń bínú jù, àwọn ǹkan, àwọn ǹkan, wọn máa ń ṣe ǹkan giji giji, gija gija mi ò hun ọmọ dáadáa ni. Àwọn ọmọ tó ní ìbẹ̀rù ọlọ́run lọ́kàn, àwọn ọmọ ìdùnú, ọmọ ayọ̀, àwọn ọmọ tèèyàn lè fẹ̀yìntì tí wọ́n ní dayàn.

Mi ò mọ̀ bó ń ṣe ṣe ìràwọ̀ àkókò wòn, mi ò mọ̀ bó ń ṣe ṣe ìràwọ̀ àkókò. Ìgbà tí mo ti béèrè nísìnyí, máa wá díẹ̀. Mi mọ̀ lẹ́mọ́. Ẹ ṣe gan ni. Ọlọ́run jẹ, Ọlọ́run kọ́ à mọ́ ṣe jù báyìí lọ.

À ń máa rí iṣẹ́ sí ìlú mi mín se Iṣẹ́ ni ẹ̀dà. Ẹni tó bá ní iṣẹ́ máa ń pọ́n lé. Ọlọ́run ó jani pa àpọ́nlé jù báàyí lọ Máa rí iṣẹ́ ìlú mi, mín se Níṣe irẹ̀ yẹn ni lágbára Ọlọ́run. Ní ṣe tí lágbára Ọlọ́run.

Títí ago mẹ́jọ alẹ́, ago mẹ́jọ abo alẹ́, mo ti mo jẹ oúnjẹ alẹ́. Kí n balẹ̀ fi, kí n balẹ̀ fi, kí mímú balẹ̀ ṣe dada, kó máa jẹ́ kí n mo sùn dada, kó máa ní mí lára lálẹ́. Mo mọ̀ tètè jẹun alẹ́.

Bí wọ́n ti ń tún ohun kan ṣe, ó dẹ́ tán kí iná, gbogbo nkan ló ní àtúnṣe, àmọ́ awọ́n àtúnṣe mii wà, kii ṣe kíá kíá, pẹ̀lu sùúrù ni, gbogbo nkan ló ní àtúnṣe, b'éèyàn bá tí ń bẹ ọlọ́rùn àtúnṣe wá, bẹ̀ èèyàn ó jèrè nkan tí ẹ̀yẹn ṣe yìí náà ni.